Rárá, mi ò kí ń ṣe obìnrin. Àwọn obìnrin ló máa ń wọ ìborùn. Àwọn ló máa ń fi aṣọ kan kékeré tó máa ń fi bo ọrùn, òun ló máa ń pè ní ìborùn. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí àwọn obìnrin bá ti múra tán bóyá wọ́n ń ró ìró àti wọ́n ń ró ìró pẹ̀lú bùbá, wọ́n máa ń mu aṣọ mìíràn yàtọ̀ sí gèlè, ìborùn la máa ń pè é. Wọ́n máa dà bo ọrùn, wọ́n máa máa lọ. Eléyìí jẹ́ àṣà tí ó wà láàárín àwọn obìnrin ní ilẹ̀ Yorùbá. Ìborùn na máa ń pè. Nígbà mìíràn bóyá wọ́n lọ sí ọjà, wọ́n ra nǹkan kan, bóyá óbí orógbó tàbí àwọn ohun èlò ko níwọ̀nba tí ó pọ̀ púpọ̀. Ìborùn yìí ni wọ́n máa tẹ́ sílẹ̀ ni wọ́n máa kó àwọn nǹkan ojàyìí sí tí wọ́n máa dì tí wọ́n á sì gbélé orí. Àwọn obìnrin ló máa ń lo ló máa ń wọ ìborùn. Ọkùnrin lè mí, èmi ò kí ń lo ìborùn. Ṣùgbọ́n mo mọ̀ dáradára wípé àwọn obìnrin ní ilẹ̀ Yorùbá ni wọ́n máa ń wọ́n máa ń lo ìborùn tí wọ́n sì máa ń fi sí ẹ̀yìn ọrùn tí wọ́n bá lọ. Kì í tie ẹ́ ṣé ẹ̀yìn ọrùn tiẹ̀ ni wọ́n máa ń fi sí, wọ́n máa ń fi lé èjìká, wọ́n á fi ìborùn yẹn wọ́n á fi lé èjìká báyìí, wọ́n á máa lọ. Bí wọ́n ṣe máa ń múra nìyẹn ní ilẹ̀ Yorùbá.

Èdè kan tó gbajúgbajà tí onílé àtalejo máa ń sọ, òun náà ni wípé oníbàárà lọ́ba. Bí èèyàn bá gbé ọjà kalẹ̀ tí ó bá rẹ́ni ya, kó béèrè pé ẹ̀nlẹ́ n bẹ̀yẹn kí lẹ̀ ń tà. Ẹni yen kò ì tí ì bẹ̀rẹ̀ ìṣi nǹkan kan, irúfẹ́ ẹni be a máa ronú ni. Nítorí, nǹkan tó gbé sílẹ̀ kò sí ẹni tó fẹ́ rà á. Nítorí náà ni wọ́n ṣe máa ń wípé oníbàárà lọ́ba. Èmi náà ti ta àwọn nǹkan rí ńigba kan, mo sì mọ ìṣe pàtàkì bí ènìyàn bá ní oníbàárà tó dára. Páápàá jùlọ àwọn oníbàárà tó jẹ́ wípé lemọ́lemọ́ ni wọ́n máa ń bá èèyàn ra ọjà. Tó jẹ́ pé tí wọ́n bá dé ọ̀dọ̀ ẹ, wọn ò ní ra ọjà yẹn. Àfi tí wọ́n bá dé bẹ̀ tí o ò bá ní, ni wọ́n máa lọ sí ọ̀dọ̀ ẹlòmíràn. Oníbàárà ó pín sí yẹ́lẹ̀yẹ́lẹ̀. Àwọn mìíràn wà tó jẹ́ pé o ò nílò àti polówó fún wọn kan tó padà wá bá ẹ rà. Àwọn mìíràn wà tó jẹ́ pé wọ́n wá bí wọ́n ti fẹ́ ra àwọn ọjà yẹn tó sì jẹ́ òjúlówó. Tó bá jẹ́ pé àwọn t'àtijọ́ ni tàbí àwọn oníbàárà tuntun, mo máa ń fi ìrẹ̀lẹ̀ bá wọn sọ̀rọ̀. Mo sì máa ń gbà wọ́n níyànjú àwọn àǹfààní tí nǹkan tí mò ń tà yẹn tó lè ṣe fún wọn tí wọ́n bá rà á. Oníbàárà lọ́ba tí wọ́n ò bá bá èèyàn ra ọjà, kò sí ìtẹ̀síwájú kan kan tí ènìyàn lè ní, ní ayé tàbí lórí ọjà yẹn. Nítorí náà mo máa ń fi ìrẹ̀lẹ̀ bá àwọn oníbàárà mi sọ̀rọ̀. Mo sì máa ń bèèrè nípa àlàáfíà wọn àti ẹbí wọn. Kó má dàbi ení wípé ṣebí kò kàn tí ẹ bá mi rajà ni. Ǹǹkan tí ohun yóò wùn kó lè máa là kọjá. Iyẹn ò kan mi rárá kò rí bẹ́. Mo máa ń fẹ́ mọ̀ nípa ẹbí wọn, mo máa ń fẹ́ mọ̀ nípa ìṣe wọn. Mo máa ń fẹ́ kí ìfarakọ́ra àti ìsopọ̀ tí ó wà láàrin èmi àti àwọn oníbàárà mi kó ju wípé à ń tà, à ń rà lọ. Mo máa ń fẹ́ bè ko jẹ́ wípé kí a ní ìbáṣepọ̀ tí ó dánmọ́rán. Yàtọ̀ sí wípé ó kàn tí ẹ fẹ́ bá mi ra ọjà. Mo máa ń fi ìrẹ̀lẹ̀ bá àwọn oníbàárà mi sọ̀rọ̀. Mo sì máa ń bá wọn sọ̀rọ̀ bí ẹni tó ní ìmọ̀lára ohun tí wọ́n lè máa là kọjá. Nígbà mìíràn owó tí mo bá pè fún wọn, ó lè jẹ́ ohun ó wọ́n tàbí lójú wọn. Ṣùgbọ́n nítorí wípé gbogbo ọ̀rọ̀ à-- ètò ọ̀rọ̀ ajé náà ó ti, ó ti wọ́n. Lófìfa tí àwọn ọjà yẹn fi wọn nígbà mìíràn, mo máa ń ṣàlàyé fún wọn. Mo sì máa ń sọ fún wọn erèdí tí ọjà yẹn fi jẹ́ iye tí ó jẹ́. Tí mo sì máa ń gbà wọ́n níyànjú wípé kan rà á lákòókò yẹn torí pé a ò mọ̀ nǹkan tí ọjà tún lè mú wá ní ọ̀la.

Mí mú èrò tuntun wá nígbà tí èmi àti ẹni kan bá ń sọ̀rọ̀. Ó jẹ́ ohun tí mo máa ń fi ọgbọ́n ṣe fún àpẹẹrẹ, bóyá èmi àti aya mi la jọ ń sọ̀rọ̀ nínú ilé, bóyá ọ̀rọ̀ kan ṣẹlẹ̀, àwa ń fikùnlúkùn, à ń ronú kí la lè ṣe. Èmi ò ní gbé èrò tèmi tàbí àbá tèmi kalẹ̀ gẹ́gẹ́ bí àbá tí ó dára jù lọ. Màá fi àwọn ìrìdí tí a fi lè ṣe nǹkan yẹn, màá fi ìrìdí, màá fi tì àbá mi lẹ́yìn. Tí ó bá jẹ́ pé ní ìpàdé náà ni ní ibi iṣẹ́ tí àwọn ọ̀gá tí wọ́n ń sọ wípé ẹnikẹ́ni tó bá ní àbá kookan tó bá ní èrò tuntun tàbí ǹnkan ta lè ṣe tí kìní yii máa fi lọ dáradára, tí iṣẹ́ yìí máa fi lọ síwájú tí gbogbo wa máa fi ṣàṣeyọrí. Ní iru àwọn àsìkò bẹ́ẹ̀, bó tilẹ̀ jẹ́ wípé èmi kọ́ ni ọ̀gá, ọ̀gá sì lè sọ wipé ẹnikẹ́ni tó bá ní àbá tàbí èrò tuntun ta lè ṣe ko nà ọwọ́ ẹ̀ sókè. Tí n bá fẹ́ gbé ìyẹn náà kalẹ̀, màá kọ́kọ́ ṣe àwọn àlàyé àwọn ìṣòro tí a ní. Èrò tèmi dẹ̀ ni lọ́kàn pé ohun ta lè ṣe tí a fi lè lọ síwájú tí a fi máa borí ìṣòro tí à ń là kọjá lọ́wọ́lọ́wọ́. Màá ṣàlàyé fún wọn lẹ́sẹẹsẹ. Kò ní dàbi ení wípé torí pé ó ń wá látọ̀dọ̀ mi, ǹnkan tí mo bá ti sọ lábẹ́ ge rárá kò rí bẹ́ẹ̀. Tí mo bá ní èrò tuntun lọ́kan tí mo sì fẹ́ kí àwọn tí ń gbọ́ mi kí wọ́n ní, kí wọ́n wà ní ojú ewé kan náà pẹ̀lú mi kí a lè ṣe ǹnkan yẹn kí ó sì dára. Mo máa ń gbé àwọn èrò tuntun yẹn kalẹ̀ pẹ̀lú ọgbọ́n, mo sì máa ń fún wọn ní àwọn ìrìdí tí a gbọdọ̀ ṣe ǹnkan yẹn kí a bá lè fẹ́, kí a bá lè ní àbáyọrí ǹnkan tí a fẹ́ ní.

Aṣọ tí mo bá wọ̀ sí ìsàlẹ̀ kí n tó jáde ní ọjọ́ yẹn, òun ni mo máa ń wọ sùn. Mo máa ń wọ ṣòkòtò pélébé kan kí n tó wọ ṣòkòtò gígùn lè lórí. Mo sì máa ń wọ aṣọ ìsàlẹ̀ kí n tó wọ èwùlè lórí. Nítorí náà tí bá ti di àṣalẹ tí mo bá fẹ́ sùn, tí bá ti bọ́ titòkè tí mo wọ̀, èyí tí ó wà ní ìsàlẹ̀ àwọ̀ tẹ́lẹ̀, ìyẹn ni mo máa ń wọ sùn. Ó tilẹ̀ jẹ́ wí pé aṣọ ibùsùn wà fún ọkùnrin àti fún obìnrin. Ó fẹ́lẹ́, ó da o gun, ó gun dáradára torí kí ẹ̀fọn má bá jẹ ènìyàn, kò sì kí múru mú ènìyàn. Oríṣiríṣi ẹ̀ ló wà ní àwọn aṣọ ibùsùn yẹn, tọkùnrin wà, tobìnrin sì wà. Àwọn t'obìnrin míì tí ẹ̀tùní ìtọ́ ma fi ń bo orí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí mi ò ní aṣọ ibùsùn. Aṣọ àwọ̀ tẹ́lẹ̀ tí mo bá ti wọ̀ tẹ́lẹ̀ aṣọ kí n tó jáde lówuro, tí mo bá sì ti bọ́ aṣọ tí mo wọ̀ sókè kúrò, èyí tó wà ní ìtẹ́lẹ̀, òun yẹn ni mo máa ń wọ sùn. Mi kì í sábà sùn ní ìhòhò, kò mọ̀ mi lára. Mo máa ń wọ àwọ̀ tẹ́lẹ̀ mi sùn. Mi ò ní aṣọ ibùsùn kan kan kan kan kan tí ó yẹ kí ènìyàn máa wọ̀ tí ó bá fẹ́ sùn.

Ẹ ṣé lọ́pọ̀lọ́pọ̀ fún ìbéèrè yìí. Òwe kan wí pé tí ènìyàn bá kùnà láti ṣètò, ó máa ṣètò tó máa kùnà. Ìyẹn túmọ̀ sí wípé tí ènìyàn bá kùnà láti ṣètò ayé ẹ̀, ó máa kùnà pẹ̀lú gbogbo ètò tó bá ṣe ní kẹyìn. Lẹ́ẹ̀kan ṣi ẹ ṣé fún ìbéèrè yìí, àwọn èrò mí fún iṣẹ́ ọjọ́ iwájú, àwọn ohun tí mo ní lọ́kàn, òhun ni wípé nígbà tí mo bá dàgbà tí kò bá sí okun mọ bíi ti ìgbà èwe, àwọn iṣẹ́ tí mo ti ṣe sílẹ̀, òhun ni ó máa máa mú èrè wá fún mi. Kò tún sí wípé mo máa máa ṣákàákiri torí pé mo fẹ́ ṣí iré, mo, mo nílò owó láti jẹun làbí láti tọ́jú ara mi. Mi ò ti ẹni lérò wípé tó bá tó àkókò yẹn, àwọn ọmọ mi ló gbọdọ̀ máa fún mi ní oúnjẹ. Bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí òbí, èmi náà ni lọ́kàn, mò ń gbá ládùrá wípé kí n jẹun ọmọ. Ṣùgbọ́n ju oúnjẹ tí àwọn ọmọ yóò máa fún mi lọ, èrò mi fún ọjọ́, fún ọjọ́, fún iṣẹ́ ọjọ́ iwájú, òhun ni wípé iṣẹ́ tí mo máa ṣe láti ilé tó máa rọ̀ mí lọ́rùn tí kò sì ní pa mí lára, tí ò sì ní ní mí lára púpọ̀, tí ó sì jẹ́ wípé nípa àwọn iṣẹ́ ìṣẹ́ yìí, màá ti gbé àwọn nǹkan kan kalẹ̀ fún ara mi. Èmi náà máa ti dá iṣẹ́ sílẹ̀ débi wípé màá gbà àwọn èèyàn sí ẹnu iṣẹ́ yẹn, tí iṣẹ́ yẹn á sì máa mú owó wọlé fún mi, tí màá sì máa san owó iṣẹ́ fún àwọn òṣìṣẹ́ tó ń bá mi ṣiṣẹ́. Èrò mí níyẹn fún iṣẹ́ ọjọ́ iwájú. Nítorí bí nǹkan ṣe ń lọ yìí, iṣẹ́ ọjọ́ iwájú ó máa yàtọ̀ ju bí a ti ń ṣe iṣẹ́ nísinsìnyí lọ. Àwọn tó bá mọ̀ nípa ẹ̀rọ alátagbà, àwọn tó bá mọ̀ nípa ohun ìgbàlódé, àwọn ni ó máa rí iṣẹ́ ní àkókò náà. Nítorí náà fún iṣẹ́ ọjọ́ iwájú, èmi náà sì ń gbaradì wípé gbogbo àwọn tó yẹ kí n kọ́, tó yẹ kí n mọ̀ kó tó di àkókò yẹn, kí àgbà tó dé, kó tó di pé okun kò ní síbí ti gbákan mọ, kí èmi náà ti gbaradì kí n ti ṣètò fún ìgbà yẹn, kí n má ba á kùnà ní ọjọ́ iwájú. Èrò mi fún iṣẹ́ ọjọ́ iwájú ni wípé kí tó bá máa fi di ọjọ́ iwájú, kí iṣẹ́ tí ò ní ní mí lára kó ti wà nílẹ̀, kó jẹ́ pé mi fún ara mi ni mo máa dá sílẹ̀ tí mo sì máa máa ṣàkóso òun gbogbo.

Gẹ́gẹ́ bí àṣà bàbá mi, wọ́n máa ń sọ wípé tí a bá gbé omi òkun fún apá, ó máa lòó tán. Kò da kí ènìyàn jẹ́ apá. Fún àpẹẹrẹ, bóyá a ṣẹ̀ṣẹ̀ parí ipàdé àwa òṣìṣẹ́ tàbí àwọn adarí, àwọn adari onípele kejì boya lẹ́nu iṣẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọn wá fún wa ní oúnjẹ ọ̀sán. Àwọn ike tó máa ń fi bu àwọn oúnjẹ yẹn sí, kì í ṣe àwọn ike tí èèyàn máa fi jẹun lẹ́ẹ̀kan ṣo tó lè sọnù. Àwọn ike yìí, èèyàn lè foo tó bá dáná oúnjẹ tán nílé kó tu fi bu oúnjẹ kó sì jẹ ẹ́. Ṣùgbọ́n àwọn mìíràn láàrín wa, wọ́n á gba oúnjẹ yìí wọ́n á jẹ ẹ́. Ẹ̀lọ̀ mìíràn tí ẹ̀ ni gbé ike yẹn kúrò níbi tó ti jẹ ẹ́. Ẹ̀ẹ̀lọ̀ mìíràn a kan tie gbé tí e á sọnù, kò de yè ko ri bee. Èmi máa ń ṣe àtúnlo nǹkan, pàápàá nǹkan tí mo bá rí pé ó sì wúlò. Mi ò ní sọ wípé torí pé mo lówó lọ́wọ́ láti rà á mí, tàbí torí pé kì í ṣe owó mi ni wọ́n fi rà á. Rárá, kò da kí ènìyàn jẹ́ apá. Èmi máa ń ṣe àtúnlo nǹkan dáadáa. Mo sì máa ń rọ àwọn ẹlòmíràn bákan náà wípé kó má jẹ ẹni tí ó máa lo nǹkan ní ìlòkulò. Àwọn tó mọ̀ nípa ètò àyíká wọ́n ti e fi yẹ́ wa wípé ìdọ̀tí ti pọ̀ jù. Nítorí náà, àwọn nǹkan tí èèyàn lè máa túnlo ni wọ́n ń gbà wá níyànjú pé kí a máa lò. Bírú àwọn ike tí a fi ń jẹun táwọn mìíràn máa ń sọnù yẹn. Fún àpẹẹrẹ, tí èèyàn bá fi ike kan jẹun lẹ́ẹ̀mẹ́wàá, ìdọ̀tí ó máa dínkù. Jú pé, kó jẹ́ pé ẹ̀ẹ̀mẹ́wàá tí èèyàn jẹun yẹn ló fẹ́ máa sọ nǹkan nù, ló fẹ́ máa dá ìdọ̀tí sílẹ̀. Nítorí náà ni wọ́n ṣe ń gbà wá níyànjú, pé ká ríi wípé àwọn nǹkan tí a bá fẹ́ máa lò, àwọn nǹkan tó jẹ́ pé ó ṣe é túnlo, kì í ṣe wípé lò ó lẹ́ẹ̀kan ko ó sọnù. Àwọn nǹkan tí a bá fẹ́ máa lò, kó jẹ́ àwọn nǹkan tó ṣe é túnlo, kí ìdọ̀tí kí ó lè dínkù ní àyíká àti agbègbè wa.